Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tó wù mí láti kọ́ ni bí a ṣe ń fi AI ṣe fídíò orin. Ehn, fún àpẹẹrẹ, bóyá orin kan ń lọ, ehmi, mo n, eh mo n, mo tan, ehn bóyá orin, èeyàn kan kọ orin nísìnyí tí ẹni yen o jẹ̀ fe kí ojú òun hán inú fídíò, mo fẹ́ràn láti fi AI di ropọ̀ ẹni tó ń kọrin náà. Ìmọ̀ tuntun tó wù mí láti kọ́ nìyẹn. Mo jẹ́ ènìyàn tó jẹ́ wípé obìnrin ni mí o, ṣùgbọ́n mo jẹ́, irú obìnrin tí èmi jẹ́. Mo fẹ́ràn láti máa kọ́ àwọn nǹkan tí ó lè, to kọ̀ já ìmọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ bá bi wọ́n sìń pé à kí ló wù mí láti kọ́, ẹ lè gbọ́ pé à kó wù mí láti kọ́, ehn bó ṣe ń kun jú, bó ṣe ń ṣe runn, bó ṣe ń ṣe ekanáà, bó ṣe ń ṣe àwọn nǹkan tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin fẹ́ràn láti máa ṣe. Ṣùgbọ́n irú obìnrin tí èmi jẹ́, mo fẹ́ràn láti ṣe àwọn nǹkan tí kò wọ́pọ̀ láàrin àwọn obìnrin tí mi. Fún àpẹẹrẹ, mo kọ́ bó ṣe máa ń ṣe fídíò, bó ṣe máa ń so fídíò papọ̀. Níbi, ní ọ̀pọ̀lọp-- ní bí ọdún mẹ́fà, ní bí ọdún méje mẹ́jọ sẹ́yìn, mo dẹ̀ tí ń gbìyànjú láti jẹ́ kí, eh, láti ní ìmọ̀ tó kún ní ọdọọdún. Níbi ọdún tó kọjá, mo kọ́ bí wón ṣe ń fi AI, bí ọ̀ṣẹ̀ lè fi ṣe, eh, kí lo ti n pè é bí eré àgbéléwò, fídíò eré àgbéléwò. Mo mọ, mo lè sọ wípé nǹkan tí mo fi ọdún tó kọjá ṣe nìyẹn. Ní bẹ̀rẹ̀ kó rọrùn, ṣùgbọ́n mo tira ka. Mo ṣe fídíò méjì pẹ̀lú AI ní ọdún tó kọjá. Mo lè sọ pé mo ṣe mẹ́tà, fídíò mẹ́tà ní ọdún tó kọjá. Ní ọdún yìí mo fẹ́ kọ́ bí mo ṣe lè fi AI ṣe fídíò ẹni tó ń kọ orin tí ó ṣe pé ó ń sọ̀rọ̀ lásán. Ìmọ̀ tó wù mí láti kọ́ nínú ọdún yìí ni. Mo rántí ìgbà tí mo bẹ̀rẹ̀, mo fẹ́ràn ǹkan tó bá ní í ṣe pẹ̀lú, eh, fídíò àgbéléwò, fídíò tí ẹeyan lé wò lórí fóònù, fíd-- iru eeyàn tí mo jẹ́ ni. Mo sá à wò bí mo ṣe lè kọ́, bí mo ṣe lè ṣe fídíò, tí mo ṣe fídíò orin pẹ̀lú AI. A, ìgbìyànjú tí mo ń gbà ni wípé òún, ní oṣù tuntun ta fẹ́ mú yii, oṣù Feb-February, oṣù kejì ọdún 2026, mo fẹ́ máa wo ori íńtánẹ́ẹ̀tì, màá wá ọ̀pọ̀lọpọ̀ fídíò, màá wò wọ́n. Màá fi, ehn, àkókò lẹ́ fún un láti, láti kọ́ bó ṣe ń lo AI fún fídíò orin. Ìgbà tí mo fẹ́ kọ́ tí, bó ṣe ń ṣe fídíò láti fi ṣe lé, eh, eré àgbéléwò, mo kàn wo ori íńtánẹ́ẹ̀tì, mo wo ori YouTube. Ìbẹ̀ mi ti ri awon fídíò tí ó kọ́ mi bí mo ṣe lè máa fi AI ṣe eré àgbéléwò. Ó dẹ̀ ran mi lọ́wọ́ lọ́pọ̀ ni. Tó bá di oṣù kejì ọdún yìí náà, màá wá bí màá ṣe fi, ehn, màá wá bí màá ṣe rí, màá ṣe ìwádìí lórí àwọn, ehn, fídíò tó lè ran mi lọ́wọ́ láti máa fi AI, láti lo AI fún fídíò orin. Mo lérò wípé ìdáhùn yí kún júwọ̀n tó. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o mọ̀ bí a ti ń ṣe, bá ti ń ṣe oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe oúnjẹ dáradára gẹ́gẹ́ bí obìnrin Yorùbá láti orílẹ̀-èdè Nàìjíríà. Àti ìgbà tí mo wà ní kékeré ni mo ti ń kọ́ bí wọ́n ṣe ń ṣe oúnjẹ. Mo sì rántí oúnjẹ, òkè kí n má sọ pé oúnjẹ. Torí ìgbà tí mo kéré, mo lè gbé ìrẹsì kaná, mo lè gbé sú kà ná. Àwọn iyen ò ń ṣe oúnjẹ tó le. Ṣùgbọ́n mo rántí ọjọ́ tí mo kọ́kọ́ ṣe ọbẹ̀ àkọ́kọ́. Ọbẹ̀ yẹn jẹ́ ọbẹ̀ táwọn ará Ìgbò máa ń jẹ. Àwọn Ìgbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọbẹ̀ yẹn ni ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀. Ó dàbí pé kì ń ṣe Ìgbò nìkan ló máa ń jẹ ẹ́. Nítorí pé Yorùbá náà ní orúkọ fún ọbẹ̀ yẹn. Ọbẹ̀ yen náà pé ní ọbẹ̀ àpọ̀n ní Yorùbá. Mó tọ̀rọ̀ gá fara, kì ń ṣe Yorùbá nìkan ló ń jẹ ọ̀gbọ̀nọ̀. Yorùbá ń jẹ ọ̀gbọ̀nọ̀ náà ṣùgbọ́n àpọ̀n làwọn máa ń pè é. Mo fẹ́ràn ọbẹ̀ yìí àpọ̀n pẹ̀lú ọbẹ̀ tí mo fẹ́ràn jù nítorí wípé ó ko, ó rọrùn láti sè, ó dàẹ́ dùn láti jẹ. Ọjọ́ kìn-ín tí mo kọ́kọ́ ṣe oúnjẹ, tí mo kọ́kọ́ ṣe ọbẹ̀ ni ìgbà yẹn. Ó dàbí pé mo ṣẹ̀ wọ ilé ẹ̀kọ́ sẹ́kọ́ńdìrì, ilé ẹ̀kọ́ gíga. Mo wà ní, bí à mo wà ní JSS 1. Mo kéré nígbà yẹn. Ìyá mi ò sí nílé, wọ́n lọ sí ibi iṣẹ́. Kọ́ tó dé, a! Mo kọ̀ró pé jẹ́ kí n ṣe ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀. Bí mo ṣe gbé omi kaná, mo ṣe ṣe, mo máa ń rí ìyá mi, bí ìyá mi ṣe máa ń ṣe ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀. Bí mo ṣe ní jẹ́ kí n ṣe níìyẹn ó. Ìgbà tí mo wá sè, é kó wá fà, mo wà lénu. Mo sá ń rojú pẹ̀lú ẹ pé a! Báwo lọ bẹ̀ yì óò ṣe dàbí ọbẹ̀ tí ìyá mi máa ń sè? Bí ìyá mi ṣa ṣe dé láti ibi iṣẹ́ tán bá mi lẹ́nu nìyẹn, ẹ̀rù tíẹ̀ tì bà mí pé wọ́n máa jà gbé mọ́ mi pé a! Tá ló rán ẹ ko lọ ṣe ọbẹ̀? Tá ló rán ẹ ko lọ má, ko lọ máa fi èròjà ọbẹ̀ ṣòfò? Ṣùgbọ́n inú ìyá mi dùn. Wọ́n ní a! Kú ṣẹ. Wọ́n wá ní ọjọ́ mi tí n bá ti ṣe ọbẹ̀ yẹn, kí n má, kí n má pàdé, kí n má fi ìdérí, ìdérí póòtù kí n má fi pàdé pé tí n bá ti dé ọbẹ̀ yẹn kò ní fà. Àti ìgbà yẹn náà mo máa ti ń ṣe ọ̀gbọ̀nọ̀ títí di òní. Mo mọ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ sè o. Oúnjẹ tà ń jẹ lórílẹ̀ èdè Nàìjíríà. Mo lè ṣe jọlọ́fù rice. Íyẹn ìrẹsì jọlọ́fù. Mo lè ṣe ìrẹsì tó ń dín. Ìyẹn tó ń pè ní fried rice. Mo lè ṣe ìrẹsì oní àgbọn, coconut rice. Mo lè ṣe ọbẹ̀ ẹ̀gúsí. Mo lè ṣe ọbẹ̀ ilá àsèpọ̀. Mo lè ṣe ewédú. Mo lè ṣe ọbẹ̀ ata. Mo lè ṣe mọ́ímọ́í. Mo lè ṣe ẹ̀wà riró. Mo lè dín ata, ata ewà gùnyì. Mo lè dín ata ọ̀fàdà. Mò ń dáná gan-an. Kí ló à? Mo ń ṣe, mo lè ṣe àṣáró. Mo lè ṣe iṣu àti ẹyin dídín. Oúnjẹ tí mò ń ṣe a mò ń dáná gan-an. Mo lè ṣe sùpàgẹ́tì. Mò ń dáná. Mo máa ń ṣe oúnjẹ. Mo mọ bí a ti ń ṣe oúnjẹ. Mo jẹ̀ fẹ́ràn láti máa, láti máa ṣe oúnjẹ. Kí mo tún lè ṣe o. Ọbẹ̀ pọ̀. Ṣùgbọ́n mi ò rántí ọ̀pọ̀lọpọ̀ e lá síkò yìí. A! Mo fẹ́ràn láti máa dáná. Mo lè ṣe ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ rírò bẹ́ẹ̀ ni. Mo lè ṣe ẹ̀fọ́ rírò. Mo lè ṣe pẹpẹ súùpù. Ìyẹn omi aláta táwò, táwà ará Nàìjíríà máa ń mu. Òun náa máa ń pè ní pẹpẹ súùpù. Mo lè, mo lè ṣe asun. Mo lè yí ẹran aláta. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo, bẹ́ẹ̀ ni mo mọ bí wọ́n, bí a ti ń ṣe oúnjẹ. Oúnjẹ ta máa ń jẹ lórílẹ̀ èdè Nàìjíríà dáradára. Yàtọ̀ sí yẹn náà mo lè, mo lè ṣe kéèkì táwọn Yorùbá máa ń pè lákàrà òyìnbó. Hẹ́ẹ́ yàtọ̀ sí yẹn, mo lè dín àkàrà. Mo tún lè dín àkàrà náà. Àkàrà gángan tí à ń jẹ níbi tí a máa ń fi ẹ̀wà ṣe. Mo lè tẹ́ ẹ. Mo lérò wípé ìdáhùn mi sí ìbéèrè yìí kún tó. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, oṣù wo lo fẹ́ràn jù? Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù December. Ìyẹn oṣù kejìlá, oṣù tó gbẹ̀yìn nínú ọdún. À, ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni pé, á, tí a bá fi lè wọ láti ọjọ́ kìn-ínní oṣù yẹn báyìí ni àwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ Kérésìmesì, ọdún Kérésìmesì ń bọ̀. À, gbogbo nǹkan dídùn dé dùn làwọn èèyàn máa máa sọ̀rọ̀ pá, ǹkan tó dára, àwọn èèyàn máa máa béèrè, à ṣẹ tí gbáràdì f'ọdún, àwọn èèyàn máa ní à ṣẹ tíra ṣọ́, àwọn èèyàn máa ń sọ-- wọ́n máa ń like-- wọ́n máa ń fẹ́ràn láti sọ nǹkan rere nínú ọdún tó gbẹ̀yìn, nínú oṣù tó gbẹ̀yìn nínú ọdún. Ẹ̀, gbogbo ènìyàn lọ́kàn wọ́n máa ń wà ní pé, à káwọn ń gbádùn ara wọn, wọ́n á ṣe ìpolówó lórí rédíò, ìpolówó lórí, ẹ́, amóhùn, ẹ̀rọ amóhùnmáworań. À, wọ́n ṣà máa sọ nǹkan dídùn dídùn nínú oṣù yẹn. Ta bá ti lè gbẹ́sẹ̀ lé oṣù yẹn báyìí, à, t'èèyàn bá lọ sí ilé ìfowópamọ́, à, màá rí pé wọ́n ti fi, wọ́n ti ṣe, wọ́n ti fi àwọn nǹkan oríṣìíríṣìí, wọ́n ti fi dára síbẹ̀ láti jẹ́ kí ìbẹ̀ rẹ̀wà, láti rántí a-- láti rán àwọn èèyàn létí wípé ọdún Kérésìmesì ti, ó ti súmọ́. Bí mo lọ ilé oúnjẹ náà, níbi tí wọ́n ti ń ta oúnjẹ, màá rí pé, à, wọ́n ti, wọ́n ti fi àwọn oríṣìíríṣìí nǹkan, wọ́n ti fi, wọ́n ti fi nǹkan táwọn oyinbo máa ń pè ní decorate, wọ́n ti fi decorate, ẹ́, gbogbo inú ilé oúnjẹ. À, wọ́n ṣà máa rán ayọ̀. Ǹkan tí màá sọ ni wípé ó máa ìgbà, ẹ́, oṣù kejìlá yẹn ó máa ń fún mi ní ayọ̀. Ó máa ń fún mi ní ayọ̀ nítorí pé àwọn èèyàn máa máa sọ̀rọ̀ n'pá Kérésìmesì ṣá ni. Kérésìmesì, à, bí ẹ lọ bái Kérésìmesì là, gbó, à, ní àsìkò yẹn inú mi máa ń dùn. Inú mi máa ń dùn. Ó máa ń jẹ́ kí a ranti ìgbà tí mo wà ní kékeré táa máa ń, táa máa ń gbáràdì fún ọdún Kérésìmesì. Kérésìmesì là, oṣù kejìlá mo fẹ́ràn torí Kérésìmesì tẹ́ni. Mo sì fẹ́ràn oṣù yìí, mo fẹ́ràn ẹ̀ gidigidi gan-an ni. Àsìkò Kérésì oúnjẹ, oúnjẹ máa ń pọ̀. Àwọn tó lọ sí ọ̀nà jíjìn, tán lọ sílù kejì gbogbo wọ́n á wálé láti wá ṣe ọdún. Inú ẹ-- inú gbogbo èèyàn máa ń dùn lásìkò yìí, ayọ̀ máa ń wà. Kò sí bí'lú se le tó inú àwọn èèyàn máa ń dùn lásìkò Kérésìmesì torí ẹ́, mo ṣe láì kí. Mo sì fẹ́ràn Kérésìmesì torí àsìkò, ẹ̀yọ̀ torí mo sì fẹ́ràn oṣù kejìlá torí àsìkò Kérésìmesì ni inú gbogbo èèyàn dè máa ń dùn. Ayo ẹ-- ayọ̀ gbogbo èèyàn máa ń kún. Oúnjẹ máa-- kò sí bá àwọn èèyàn ṣe, kò sí bí ó ṣe sí, kò sí bí inú àwọn èèyàn ṣe bàjẹ́ tó ní àsìkò Kérésì. Gbogbo èèyàn ló máa ń gbìyànjú láti mú inú ara wọn dùn. Gbogbo èèyàn ló máa ń gbìyànjú láti mú'nú ara wọn dùn torí ẹ́, torí ẹ́, mo ṣe níìfẹ̀ oṣù kejìlá inú ọdún torí Kérésìmesì ni mo ṣe níìfẹ̀ oṣù yẹn gidigidi gan-an ni. Oṣù, à, oṣù, oṣù kejìlá náà ni mo lè sọ pé mo, mo fẹ́ràn. Ìgbà yẹn náà àwọn èèyàn gbogbo pákálekẹ́, àwọn èèyàn sáré láti, láti ṣiṣẹ́ o máa ń dínkù. Àwọn èèyàn máa ń sinmi lásìkò yẹn torí ọdún tó wà níta. Àwọn èèyàn á se oúnjẹ wọ́n á gbé fúnra wọn, wọ́n á ra ẹ̀bùn wọ́n á gbé fúnra wọn, wọ́n á gbé fún àwọn aláyìká wọn àtàwọn tí ò ní. Àsìkò tó, ọ-- oṣù tó dára ni oṣù kejìlá ọdún tá a mọ̀ sí oṣù December nítorí Kérésìmesì. Mo lérò wípé ìdáhùn mi sí ìbéèrè yìí pé ó kúnjú mọ́ ẹ̀ ṣe lọ́pọ̀lọ́pọ̀.